Irú ìbòsẹ̀ wo ni o fẹ́ràn láti máa wọ̀? Ìbòsẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀, òun ni àwọn ìbòsẹ̀ to maa n sumo tó máa ń kọjá ibi tó máa ń súnmọ́ ibi orókún ẹsẹ̀ mi, torí wípé mi ò fẹ́ jẹ́ kí òtútù máa mú ẹsẹ̀ mi níbi pé ẹsẹ̀ mi a má gbọ̀n tàbí nǹkan a máa ṣe mi lẹ́sẹ̀ tí mi ò ní lè rẹ́sẹ̀ gbé dáadáa bí ọmọkùnrin tí mo jẹ́. Nítorí ìdí èyí ni mo ṣe fẹ́ràn ìbòsẹ̀ tí ó súnmọ́ ibi orókún ẹsẹ̀ mi.

Ṣé o máà ń ṣiṣẹ́ ju wákàtì lọ? Ibẹ̀rẹ̀ máà pín síbi ọ̀nà mẹ́ta tàbí ọ̀nà méjì. Nítorí pé bí mo ṣe máà ń ṣiṣẹ́ ní wákàtì, ó máà ń yàtọ̀ sí ara wọn. Fún ìdí èyí, ìgbà mìíràn mo máà ń ṣiṣẹ́ ju wákàtì lọ, ìgbà mìíràn sì ni tó jẹ́ wípé iṣẹ́ tí mo máa ṣe kò ní pọ̀ níye. Fún ìdí èyí, ìgbà mìíràn mo lè máa ṣiṣẹ́ tó ju wákàtì lọ àmọ́ ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń rí ni mo máà ń ṣiṣẹ́ ju wákàtì lọ. Ní ọ̀pọ̀ ìgbà mo máà ń ṣiṣẹ́ ju wákàtì lọ.

Ṣé o féràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni mo féràn oúnjẹ tó ní ata, nítorí wípé ata ma ń jẹ́ kí oúnjẹ kí ó dùn ní ẹnu tèmi. Torí ìdí èyí, mo féràn oúnjẹ tó ní ata, àmọ́ mi ò tún a féràn oúnjẹ tó bá ní ata tí ó pọ̀ jù, torí wípé ata lè tètè sápá mi lórí. Fún ìdí èyí, mo féràn oúnjẹ tó ní ata mọ́, mi ò féràn oúnjẹ tó bá ní ata tó bá pọ̀ jù nínú.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń gun alùpùpù torí pé alùpùpù ò ṣe ǹkan tí mo fẹ́ràn láti máa gùn lọ títí lọ títí bẹ́ẹ̀yẹn. Àmọ́, àná, a mọ́, mo ti gun alùpùpù rí.

Nígbà wo ni o kẹ́yìn tó ní àlàburúkú? Ó ti ṣe díẹ̀ báyìí tí mo ti ní àlàburúkú torí èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé alárere ni mo máà ń ní ní ọ̀pọ̀ ìgbà torí pé àlà tí mo máà ń ní, èmi jẹ́ ẹnìkan náà tó jẹ́ pé àlà tí mo máà ń ní máa ń sẹ dáadáa. Fún ìdí èyí mó máà ń, ó ti pẹ́, ó ti ṣe díẹ̀ tí mo ti ní àlàburúkú, ó ti pẹ́ gidi gan tí mo ti ní àlàburúkú.

Ṣé o fẹ́ràn àti máa lọ sí ibi ìṣẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilẹ̀ ìṣẹ̀mbáyé, torí pé ó máa ń mú mi rántí, ó máa ń mú mi rántí ìtàn ọmọ Yorùbá tí mo jẹ́ àti ibi tí Yorùbá ti ṣẹ̀ wá. Nítorí idi eyìí ni mo ṣe máa ń fẹ́ràn àti lọ sí ilẹ̀ ìṣẹ̀mbáyé bíi ilẹ̀ Ọ̀yọ́, ilẹ̀ Ọ̀ṣun, bíi ẹdẹ àwọn ìlú àti ilẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa lọ tí n ba fẹ́ ka ìtàn tàbí tí n ba fẹ́ gbọ́ ìtàn nípa ilẹ̀ ìṣẹ̀mbáyé àti bí Yorùbá ṣe dé, bí Yorùbá ṣe dé ilẹ̀ ayé.

Báwo ni o ṣe máa n yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Mo máa n yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ní ọ̀nà tó pé oríṣìíríṣìí bíi mẹ́ta tàbí méjì tàbí mẹ́rin. Alákọ̀ọ́kọ́ ni mo máa n yan èèyàn tí mo mọ̀ pé ó fi hàn pé óun fẹ́ ṣiṣẹ́. Ikeji ni pé mi ò fẹ́ràn láti máa yan ọ̀lẹ gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́ pọ̀ torí ó máa n fa iṣẹ́ sẹ́yìn. Ìkẹta, mo fẹ́ràn láti máa yan alábàáṣiṣẹ́ pọ̀ bí èèyàn tí ó bá fẹ́ràn owó jù, tí mo mọ̀ pé nǹkan tó fẹ́ fi ṣiṣẹ́ pé ohun gangan ló ń wó ló jù, pé kì í ṣe pé owó nìkan ló ń fẹ́ mọ́ ló jù. Irú àwọn tí mo fẹ́ràn láti máa yan gẹ́gẹ́ bí alábáṣiṣẹ́ pọ̀ nìyẹn.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Eyín jẹ́ nǹkan tó yẹ kí ọmọ ènìyàn máa wò ní òorékòorè nítorí wípé a ò mọ̀ ìgbà tí eyín lè ní àwọn kòkòrò kékèré tó máà wà nínú eyín. Fún ìdí èyí ó dára gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kó máa lọ sọ́dọ̀ àwọn tó n ṣe àyẹ̀wò eyín kan bá a yàn wo eyín, kí wọ́n wo bó bá kòkòrò wà níbẹ̀ tàbí kò sí níbẹ̀. Fún ìdí èyí èmi máa n ṣe àyẹ̀wò eyín ní òrékòrè. Ìgbà mí bí i alẹ́yìn oṣù méjì àbí oṣù mẹ́ta màá lọ sí ọ̀dọ̀ àwọn tí mo mọ̀ tó n ṣe àyẹ̀wò eyín àtà tí pé wọ́n ń tọ́jú eyín. Màá lọ sọ́dọ̀ wọn, màá ní kọ́ bá mi wo eyín, eyín mi bó yá kòkòrò wà nbẹ̀, bó yá ó sì ní nǹkan mí tó yẹ kí n ṣe tàbí kejì bó yẹ kí n ṣe ti miò kí n ṣe.

Ṣé o ní aṣọ òtútù? Ó pọn dandan ní ìwòye tèmi, ó pọn dandan àbí ó ṣe pàtàkì kí ọmọ ènìyàn ó ní aṣọ òtútù torí kò dára kí ọmọ ènìyàn má sí ara sílẹ̀ sínú òtútù torí ó ma ń fa àwọn àìsàn kékeré kékeré kankan sára. Fún ìdí èyí, èmi ní aṣọ òtútù témi ma ń wọ̀ nígbà tí òtútù bá wà níta àbí nígbà tí òtútù bá pọ̀ mo ní aṣọ tí mo máa ń wò tí mo máa fi ń bo gbogbo ara àti àyà mi kí òtútù má baà mú mi ki n má ma sàìsàn àwon àìsàn kéèké ké kéèké ké.

Ṣé o máa n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni torí ó dára kí ọmọ ènìyàn máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ ní ìgbà mìíràn kí ariwo má ba à ṣẹ́ léṣe. Ní idí ẹ̀yìí, èmi gan máa n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ ní òrékòre àbí nígbà mìíràn.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Àbẹ́ ni, eléyìí ṣe koko nítorí wípé ọ̀nà tí mi ò bá mọ̀ máa ń bé lọ́wọ́ àwọn ènìyàn. Yorùbá síbọ̀ náà wọ́n wípé, wọ́n ní “á bèrè ọ̀nà ò kín ṣìnà”. Torí pé tí èèyàn bá bèrè ọ̀nà, ó máa ṣìnà tó bá dé ibìkan. Torí tí mo bá ń lọ ibìkan tí mi ò dé rí tàbí ibìkan tí mi ò mọ̀, mi ò kò lè máa ṣàdééde máa rìn lọ bẹ́ẹ̀ yẹn. Torí wípé mo lè sọnù tí bá dé ibìkan. Mo dẹ̀ lọ sọnù síbi tó jẹ̀ pé mi ò ní rí àwọn ènìyàn bá sọ̀rọ̀ mọ́. Fún ìdí èyí, màá tètè bèrè ọ̀nà láti bẹ̀rẹ̀ pé ṣe ibi tí mo fẹ́ gba yóò ṣe ó bójú mú kí n gba àbí kí n lọ gba ọ̀nà ìbòmí jáde sí ibi tí mò ń lọ.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ibi tí mo bá ń lọ tàbí ibi tó baa pè mí sí ní àkókò. Ìdí tí mò ń dẹ̀ ṣe máa ń dé ibi tí mo bá ń lọ ní àkókò ni wípé ó dára kí èèyàn máa tètè dé sí ibi tí wọ́n bá pè sí àbí sí ibi tó bá rán lọ. Ó ṣe kókó dára sí, ó dára kí èèyàn máa tètè dé ibi tó bá rán lọ.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Aà, oúnjẹ tí mo máa ń jẹ l’òwúrọ̀ má ń, ó máa ń yàtọ̀ síra wọn. Ó de dà lórí bí mo bá ṣe jí láàrọ̀ tàbí ìgbà mìíràn oúnjẹ tó bá wù mí jẹ ní àárọ̀. Ìgbà mí ì mo lè jí láàrọ̀ kò jẹ́ ká mọ́ oúnjẹ tí mo máa ń jẹ láàrọ̀, àwọn oúnjẹ tó bá fúyẹ́, àwọn oúnjẹ tí ó kì ń wúwo ju, kí n ba lè rára gbé níbi iṣẹ́ àti ní gbogbo ìjọ̀yẹn kí n ba lè rára gbé. Mo máa ń jẹ oúnjẹ tó bá fúyẹ́. Irú ìgbà mí tí bá jí láàrọ̀ mo lè jẹ bí, mo lè jẹ bí, bóyá ẹyin àti ọ̀gẹ̀dẹ̀ tàbí iṣu kékeré àtẹ́yìn. Irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn ni mo máa ń jẹ tí bá jí ní.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáadáa ni ọdún tó kọjá. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ oríṣiríṣi fún àwọn èèyàn. Àwọn tí mo de máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún ni àwọn tí mo bá mọ̀ dáadáa àbí àwọn tí mo mọ̀ pé boya won ni owó àti san lọ títí wọn lówo lọ títí bẹ̀yẹn tí wọn ò lè sanwó nígbà mii, ni mo maá n dídi ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún wọn. Iṣẹ́ ọ̀fẹ́ mìíràn tí mo tun ti ṣe ni kí n lọ sí ilé iṣẹ́ kan kí n kan bá wọn ṣíṣe pé mo kan feṣe fún yin ki emi náà fi ní ìmọ̀ si. Mo má n ṣe ìyẹn náà lọ́fẹ́, màá kan ṣíṣe fún wọn lọ́fẹ́.

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde. Òde oríṣìíríṣìí ni mo dẹ̀ ti lọ. Mo ti lọ sí òde àríya daada, mo ti lọ sí oríṣìíríṣìí bí i kí n lọ wo àwọn olórin, kin lowo kí n lọ wo eré orí ìtàgé, kí n lọ wo àwọn agbábọ́ọ̀lù. Iru àwọn òde tí mo ti lọ. Òde sì máa ń wù mí lọ lóríṣìíríṣìí torí pé mo máa pàdé àwọn èèyàn tuntun, mo máa rí nǹkan tuntun, mo tún lè kọ́ ìmọ̀ tuntun ní òde tí mo bá lọ.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Ìràwọ̀ jẹ́ ǹkan tó má ń dùn ún wò. Láàkọ́kọ́ná ìràwọ̀ jẹ́ ǹkan tó má ń dùn ún wò. Àgàgà kó wá má wò ìràwọ̀ ní àṣálẹ́. Ìràwọ̀ jẹ́ ǹkan tó má ń dùn ún kí n má wò ó. Nítorí dí èyí, mo má ń wò ìràwọ̀ dáadáa. Bo ya tí mo bá kọ́fẹ́ sí mi, n kò lè jáde síta kí n sùn, kí n kọjú sókè, kí n fẹ̀yìnlélẹ̀, kí n kọjú sókè, màá wá máa wò ìràwọ̀. Màá má gbádùn bí atẹ́gùn yẹn ṣe ń fẹ́ sí mi lára. Màá tún má wò bí ìràwọ̀ ṣe rí ní ojú òfurufú.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibìkan tó yẹ kí ọmọ ènìyàn máa lọ gẹ́gẹ́ bí ènìyàn. Ilé ìkàwé jẹ́ ibìkan tó yẹ kí ènìyàn máa lọ ní oríṣìíríṣìí ìgbà kí ọba lè kọ́ ìmọ̀, ìmọ̀ kún ìmọ̀. Torí ilé ìkàwé jẹ́ ibìkan tí ènìyàn le rí oríṣìíríṣìí ìwé kà, oríṣìíríṣìí ìwé tí ènìyàn o lérò pé ó le bá pàdé bí ènìyàn fi le kà. Fún ìdí yìí ni màá lọ sí ilé ìkàwé dáadáa. Ìgbà tí mo jẹ lọ sí ilé ìkàwé kẹ́yìn ni ọ̀sẹ̀ tí a lòtàn, ọ̀sẹ̀ tí ó kọjá yìí tí a lòtàn. Ìgbà yẹn gangan ni mo lọ sí ilé ìkàwé kẹ́yìn.

Ìgbà mélòó ni o má ń ṣe sàyẹ̀wò ìméèlì rẹ? A, mo má ń ṣe àyẹ̀wò í-ìméèlì mi ní loòrékòórẹ́ ní ojoojúmọ́. Ni ijọ́ kan, mo lè ṣàyẹ̀wò ìméèlì mi mí o lè ká oyé ìgbà tí mo má ń ṣàyẹ̀wò ìméèlì mi ní ojúmọ́ kan, nítorí wípé mo má ń ní oríṣìíríṣìí ìméèlì tó má ń wọlé lóríṣìíríṣìí àti àwọn, àti àwọn nǹkan tó yẹ kí n wò lórí ìméèlì tó jẹ pé, tó jẹ pé mo má, mo má nílò ní ibi iṣẹ́ àti ní oríṣìíríṣìí ọ̀nà. Nítorí idí èyí ni mo ṣe má ń wò ìméèlì mi ní loòrékòórẹ́ ní ojoojúmọ́.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, òun ni oṣù ìrántí ọjọ́ ìbí mi. Òun ni mo fẹ́ràn jù nínú ọdún nitorí pé ó máa ń mú inú mi dùn. Mo sì láwọn èèyàn tó, mo sì láwọn èèyàn púpọ̀ tó ń ṣe ìrántí ọjọ́ ìbí wọn ní oṣù yẹn náà. Torí dí èyí ni mo ṣe fẹ́ràn oṣù yẹn nítorí pé ó máa ń mú mi rántí, ó máa, ó máa ń jẹ́ kí inú mi kún mo sì máa rí ẹ̀bùn gbà lọ́wọ́ oríṣiríṣi èèyàn ní oṣù yẹn. Torí dí èyí ni mo ṣe fẹ́ràn oṣù ọjọ́ ìbí mi ní gbogbo ọdún.

Ṣé orí má a n fọ́ ọ? Bẹ́ẹ̀ni, orí má a n fọ́ mi. Èmi náà dẹ̀ ẹ wopé orí má a n fọ́ gbogbo ènìyàn, lórí má a n fọ́ ní ẹ̀ẹ̀kan kan. Àmọ́ orí fífọ́ tẹ̀ mi. Boyà igba tí mo bá ti ṣiṣẹ́ jù àbí ìgbà tí mo bá ti ṣeré jù ni orí má a n fọ́ mi jù. Torí pé tí mo bá ti ṣiṣẹ́ jù gbogbo eya àrá mi a tí rẹ mi mo ti má a làágùn. Bí ti n bá dẹ̀ tí ṣeré jù náà o ti má a rẹ mi mo ti má a làágùn. Ìgbà yẹni orí fífọ́ ma wà n dé torí a ma fọ́ mi.

Bẹ́ẹ̀ni, ṣé o máa ń ṣe ìmúdójú ìwọ̀n software rẹ? Bẹ́ẹ̀ni, mo má ń ṣe ìmúdójúìwọ̀n software mi ní òrèkóòrè ní ojoojúmọ́. Ní òrèkórè tí wọ́n bá gbé, tán bá gbé àyè wá àti ṣe ìmúdójúìwọ̀n ni mo má ń ṣe ìmúdójúìwọ̀n sọftware mi, torí wípé, tí mo bá fiilẹ̀ tí mi ò bá ṣe, ó má ń fa àwọn àlàfo kékeré kékeré tí ó má ń padà di wàhálà ní ọjọ́ iwájú ní orí sọftware. Torí ẹ ni mo ṣe má ń ṣe ìmúdójúìwọ̀n sọftware mi ní òrèkóòrè tí n bá ti rí àyè a ti ṣe.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn tèmi pín sí ọ̀nà tó pọ̀ oríṣiríṣi. Ìgbà míràn ìgbádùn mi ni wípé kí n jáde, kí n jáde fúnra ra mi, kí n jáde kí n jẹun, kí n jẹun, kí n gbádùn oúnjẹ fúnra mi. Ìgbádùn míràn dè ní pé kí n jáde fúnra mi bóyá kí n lọ wo àwọn eré orí ìtàgé ní ibi tó ti máa ń wò ó. Ìgbà míràn dè ni ìgbádùn tèmi tún ni pé kí n jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bóyá ka jọ lọ wo àwọn agbábọ́ọ̀lù àbí ká wà fúnra wa lọ gbá bọ́ọ̀lù. Ìgbà míràn dè tún ni ìgbádùn tèmi ni pé kí n kan gbéra mi jáde bóyá kí n lọ ra àwọn ǹkan kan dí ẹ̀ dí ẹ̀ sílé. Ní fún ìdí yìí ìgbádùn tèmi ó pín sí ọ̀nà tó pọ̀ oríṣiríṣi, oríṣiríṣi.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ fìlà torí mo jẹ́ ẹnìkan tí ó, tí ó dídì fẹ́ràn àti máa wọ fìlà náà lọ titi bẹ́yẹ̀n. Àmọ́ọ ìgbà tí boya mo wa fẹ́ jáde, boya mo fẹ́ lọ sí òde, boya igbéyàwó àbí ìsọmọ lórúkọ, ìgbà yẹn gan gan ni mo máa ń wọ fìlà torí mo mọ̀ pé ó odára ó tún máa ṣe pépé lójúyan àti wọ fìlà lọ rú àwọn nǹkan báyẹn.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé kí n ṣiṣẹ́ dáadáa, kí n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó gbádùn tí ó sì mọ iṣẹ́ rẹ̀ ní iṣẹ́, kí iṣẹ́ mi kó tẹ̀síwájú síi ní ọ̀nà tó pọ̀, kí iṣẹ́ mi tun rí èrè sí ní ọ̀nà tó pọ̀. Tori gbogbo èèyàn ló ní èrò fún iṣẹ́ ọjọ́ iwájú ti ẹ̀ tó yàtọ̀. Àmọ́ àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú mi leléyii.

Ní, ní ìgbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi ni, àmọ́ mi ò kí n síbẹ̀ ra epo sọ́kọ̀. Àmọ́ ìgbà tí mo máa ra epo sọ́kọ̀ náà ni ìgbà tí mo bá rí pé epo ọkọ̀ mi ti fẹ́ kanlẹ̀ tán, ó ti fẹ́ tán pátápátá. Ìgbà yẹn ni mo máa dìdi ra epo sọ́kọ̀ torí mi ò fẹ́ràn kí ọkọ̀ mi wá takú sáré ọ̀nà kí n ṣe wá máa ti. Fún ìdí èyí tí máa rí pé epo ọkọ̀ mi ti ń súmọ́lẹ̀, ó ti fẹ́ tán, mo máa sáré á sí ilé epo, ma sáré ra epo sí.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Mo máà ń ṣètò àwọn ímeèlì mi ní oríṣiríṣi ọ̀nà torí wípé mi ò fẹ́ kí àwọn ímeèlì mi má dàrú. Nítorí ìdí èyí ni mo ṣe máa ń jẹ́ kí àwọn, àwọn ímeèlì tí mo bá, tí ó bá wúlò fún mi ni mo máa ń kó sí apá kan. Àwọn tó bá dẹ́ wúlò fún mi ni mọ tún máa ń kó sí apá kan kí n ba lè mọ àgàgà ìjọ tí n bá fẹ́ lọ tàbí ìjọ tí mo bá fẹ́ lọ náà ni.

Ṣe o fẹ́ràn àti má a ṣí fèrèsè ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àti má a ṣí fèrèsè ọkọ̀ torí pé ó jẹ́ nǹkan tó má ń dùn mọ, ó sì jẹ́ nǹkan tó má ń jẹ́ kí atẹ́gùn wọlé sínú ọkọ̀. Fún ìdí èyí, mo fẹ́ràn láti má a ṣí fèrèsè ọkọ̀ torí kò ní jẹ́ kí ooru má a mú mi mọ inú ọkọ̀ tí mo wà. Fún ìdí èyí, mo fẹ́ràn láti má a ṣí fèrèsè inú ọkọ̀.

Orin wo ni o fẹ́ràn jù? Iru orin ti moferan ju ah Orin tí mo fẹ́ràn jù pọ̀, tí mo fẹ́ràn pọ̀, irú àwọn orin ọlámídé, irú àwọn orin tó jẹ́ pé ó máa ń jẹ́ kí n lè rí jójó, kí n lè rí ara gbé. Irú àwọn orin yẹn ni mo fẹ́ràn jù torí pé mo fẹ́ràn láti má a gbé ara ń gbà mí rán. Àgàgà bóyá ìgbà tí mo ǹ ṣiṣẹ́ lọ́wọ́, ni tí mo lè má a ju orí sí, tí jẹ́ pé màá máa jó, inú mi a máa dùn. Irú àwọn orin yẹn ni mo fẹ́ràn jù.

Báwo ni ọ ṣe má n ṣètò owó iṣẹ́? Mo má n ṣètò owó iṣẹ́ ní oríṣiríṣi ọ̀nà, nítorí pé èmi jẹ́ ẹnìkan tí mo fẹ́ràn láti má a ṣètò gbogbo nǹkan tí mo bá ní kí n má bá na nína kúnna, kí n má bá ṣe níṣekúṣe. Nítorí ẹ́ ni mo ṣe fẹ́ràn láti máa ṣètò gbogbo nǹkan tí mo bá ní. Nítorí dí èyí, mo fẹ́ràn láti máa ṣètò owó mi. Ni àkọ́kọ́, mo lè kọ́kọ́ pín díẹ̀ nínú ẹ̀ ẹ́ gbí mà a dájọ sí ojú kan tí mà a máa dáwójọ díẹ̀díẹ̀. Ikeje ni mo lè wá fi lọ ra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí mo lè máa jẹ àbí tí mo lè máa mú nígbà tí kò bá rẹ́, bí dí sòwò mọ́ lọ́wọ́ mi. Àmọ́ ìgbà mìíràn dè tún ní mo ti lè kó owó lọ sí ilé ìfowópamọ́ kí n lọ kó síbẹ̀ kí n ra tọ́jú ẹ síbẹ̀ pé ijọ́ tí bá ti nílò owó, èmi máa padà ba bá níbẹ̀.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Rárá mi ò gun ọkọ̀ ojú omi rí àmọ́. Mo èmi náà ń pinnu láti gun ọkọ̀ ojú omi níjọ́ kan nítorí pé àwọn ọ̀rẹ́ mi kan ti gun ọkọ̀ ojú omi dáadáa. Wọ́n sì ni àwọn fẹ́ràn bí àwọn ṣe gun pé ó dùn mọ́ wọ́n Pé báa bawo lọ wóbọ̀ náà ó jẹ́ ǹkan tó dùn àti ṣe kò kí n pààyàn lára lọ títí pé kò dẹ̀ tún wọ́n jù, o tun o tun ṣe ni láǹfààní díẹ̀ pé bá won ṣe máa ń rí omi ní ẹgbẹ̀ẹgbẹ̀ wọn yẹn ó máa ń dùn mọ́ wọ́n. Kó wumi kí èmi náà gun ọkọ̀ ojú omi ní ọjọ́ kan àmọ́ mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí.

Ṣé o féràn coffee tàbí tea? Mo féràn àwọn méjèèjì ni mo féràn jù, torípé ìgbà míràn, ó ma wùmi kí n mu tíì ìgbà míràn si nìí, coffee ló máa wùmi kí n mu, torípé ó ní ìgbà tó jẹ́ pé àwọn méjèèjì máa ń dùn ni ẹnu mi. Mo féràn àwọn méjèèjì, mi ò féràn eyokan ju ikeji lọ.

Ṣé mo ní ọkọ̀? Bẹ́ẹ̀ni mo ní ọkọ̀, ọkọ̀ tí mo máa ń gbé lọ síbi iṣẹ́ nígbà mìíràn ọkọ̀ ti rẹ pé mo tún máa ń gbé jáde bóyá ijọ́ tí mo bá fẹ́ lọ bá àwọn ọ̀rẹ́ mi ṣeré, ọkọ̀ tí mo máa ń gbé jáde tí mo bá fẹ́ dá nìkan jáde náà. Ọkọ̀ tí mo ní nìyẹn, mo ní ọkọ̀, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì, ọkọ̀ méjèèjì tí mo ní náà nìyẹn.

Ṣé o ní àìsàn ìkoríra sí oúnjẹ kankan? Rárá, mi ò ní àìsàn ìkoríra sí oúnjẹ kankan. Àmọ́, ó láwọn oúnjẹ kọ̀ọ̀kan tí èmi fúnra mi tí mi ò kín gbádùn wọn nítorí ẹ ni mi kì í ṣe ń jẹ àwọn oúnjẹ wọ́nyẹn. Àmọ́ mi ò ní àìsàn ìkoríra sí oúnjẹ kankan. Boya mode ní sa tí mi ò dẹ̀ ti mọ̀ ọ́. Àmọ́ àwọn oúnjẹ tí mo ti jẹ kò ṣe lè tí mo ní àìsàn rí torí pé mo jẹ ẹ́.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Ìgbà mìíràn máa ń wọ aṣọ kékeré, irú ṣòkòtò pépélè-- ṣòkòtò kékeré, ṣòkòtò pélébé ni mo má ń wọ̀ nígbà mi tí bá fẹ́ lọ sùn. Ìgbà mìíràn, ètùnígbà mí ò lè má wọ aṣọ kankan sùn rárá torí mi ò fẹ́ràn kí ooru máa mú mi nígbà tí mo bá ń sùn. Àmọ́ ọ̀pọ̀ ìgbà ni màá wọ aṣọ kékeré tojẹ́ pé aṣọ kékeré ni màá rọra wọ̀ tí màá lọ sùn.

Ṣé o féràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Fún èmi ò ìmọ́lẹ̀ òwúrọ̀ ni mo féràn jù, torí pé ó ní bí ìmọ́lẹ̀ òwúrọ̀ yẹn se máa ń rí tó máa ń yàtọ̀ gidi gan sí ti ìrọ̀lẹ́. Fún idi èyí, ìmọ́lẹ̀ òwúrọ̀ ni gangan mo féràn jù.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi níbi iṣẹ́ ṣiṣẹ́ ni pé, mo máa ri dájú pé mo fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. Tó bá fẹ́ nǹkan kan àbí tí wọ́n bá ní nǹkan kan tí wọ́n fẹ́ lò, mo máa ri dájú pé mo ṣe, mo ṣe fún wọn. Sí èlé tí mo bá lè ṣe bẹ́ẹ̀, mo máa ri dájú pé mo ṣe fún wọn dáadáa. Pé wọ́n sì rí gbogbo àmoran tàbí bóyá wọ́n nílò nǹkan lọ́dọ̀ mi, gbogbo nǹkan tí mo bá lè ṣe fún wọn, mo máa ṣe. Bẹ́ẹ̀ ni mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoójúmọ́? Mo ma ń fọ ọwọ́ ìgbà, ó yé ìgbà tí mo ma ń fọwọ́ lójúmọ́ kan máa ń yàtọ̀ síra. Nítorí wípé ìgbà kì í ṣe gbogbo ìgbà náà ni, kì í ṣe gbogbo ọjọ́ ni mo máa ń ṣe nǹkan kan pàtó. Fún ìdí èyí ìgbà mìíràn bí a ti bá ṣè jẹ ohun tan ma fọwọ́, bobus mo lọ lo ilé ìgbọ̀nsẹ̀ máà fọwọ́, boya mo lọ ṣiṣẹ́ kan tọ́wò mi wá dọ̀tí mo ma fọwọ́. Fún ìdí èyí ó lójú ìgbà kì í ṣe mi ò lè kárí ìgbà tí mo ma ń fọwọ́ ní ojoojúmọ́.

Nígbà wo ni o kẹ́yin sunkún? N le rántí just mo ti sunkún kẹ́yin nítorí wípé ó ti pẹ́ tí mo ti sunkún kẹ́yin. Èmi dé jẹ́ ẹnìkan tó ní agbára kan tó jẹ pé mi ò fẹ́ràn kí n má sunkún oríṣiríṣi tí nǹkan bá ti ń dùn mí, mo fẹ́ràn jù kí n fi sọ́kàn pé kí n ro ọ̀nà àbáyọ júpẹ́ kí n wa ma sunkún.

Ṣé o máa ń pa gbé owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń gbé owó pamọ́ ní oríṣìíríṣìí, ní oríṣìíríṣìí ọ̀nà torí oríṣìíríṣìí ìdí ni mo dẹ̀ se máa ń gbé owó pamọ́ torí pé a mọ̀ gbà tí eyan lè nílò owó kó má dè lọ jẹ́ pé ìgbà tí mo bá nílò owó jù ni mi o wà ní rí owó torí ẹ ni mo ṣe máa ń gbé owó pamọ́ ní oríṣìíríṣìí ní gbogbo ọ̀nà.

Báwo ni data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ṣe pọ̀ tó? Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó pọ̀ díẹ̀ torí pé iṣẹ́ mi gba kí ma lo data loríṣiríṣi. Nítorí ẹ ni data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ máa ń pọ̀ díẹ̀, ó máa ń pọ̀, ó máa ń pọ̀.

Kí ni o máà ń ṣe nígbà tí o bá dúró de ǹkan? Oríṣìríṣì ǹkan ni mo máa ń ṣe nígbà tí mo bá dúró de ǹkan. Ó sùn, ó sì tún, ó sì tún yàtọ̀ oríṣiríṣi nígbà tí mo bá n ṣe ǹkan lọ́wọ́. Ǹkan ó yàtọ̀, ó tún dá lórí bóyá ǹkan tí mo dúró de àbí ǹkan tó, tó wà ní ẹ̀gbẹ́ mi tí mo lè máa ṣe ní àsìkò yẹn ni.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ torí pé ẹ̀rù máa ń bà mí kí má ba sọ àwọn fáìlì tó ṣe kókó jù sí mi, kí má ba sọ nù. Nítorí ìdí ẹ̀yí mo máa pa fáìlì mi pamọ́ sébì tó dára. Ẹ̀rù sì máa ń bà mí nígbà mí kí eku má ba jẹ àwọn fáìlì mi àbí kí àwọn aáyàn àbí ọmọ onílé wọn má jẹ fáìlì mi torí lórí ilé ni mo ṣe máa pa fáìlì mi mọ dáadáa.

Ṣé o ní ọgbà? Rárá mi ò ní ọgbà àmọ́ mo ti ń kọ́ ọgbà kan nínú ilé ọ̀dọ̀ mi tí mo lè má a ṣeré díẹ̀ díẹ̀ bóyá ọjọ́ tí mo bà tí lọ ibi iṣẹ́ tí mo lè ṣeré àbí tí mo lè má a gbin ǹkan sí. Mò ṣe fẹ́ má a kọ́ ọgbà yẹn ni, àmọ́ nísìnyí mi ò tí ì ní ọgbà kankan.

Ìgbà tí mo máa, nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ààràárọ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi ní gbogbo ìgbà. Tí n bá ti jí láàárọ̀ kí n tó lọ ibi iṣẹ́. Nígbà mìíràn ni mo máa ń fọ ọkọ̀ mi. Tí mo bá dèrè pé ó dọ̀tí dáadáa pé mi ò lè gbé jáde pẹ̀lú bó ṣe dọ̀tí yẹn, ìgbà yẹn ni mo máa ń fọ ọkọ̀ mi láàárọ̀. Ìgbà mìíràn dè ni mo máa ń gbe lọ sí ibi tí ilé ibi tí wọ́n ti máa ń fọ ọkọ̀ nígbà mìíràn.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga torí mo fẹ́ràn kí Yoga máa ń jẹ́ kí ara mi nà. Ó sì máa ń jẹ́ kí egungun, gbogbo egungun tó ti dì, ó máa jẹ́ kó tú. Gbogbo ara mi máa ṣe gírí. Màá ráyè gbé ara níbi tó yẹ kí n ti gbé. Fún ìdí èyí kan tó mú mi fẹ́ràn tí màá ṣe yoga nìyen. Fún ìdí èyí, mo máa ń ṣe yoga dáadáa ní oòrèkórè.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Nǹkan tó pọ̀ ló máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Àkọ́kọ́ ni pé bóyá iṣẹ́ tó máa jẹ́ kíi ilo síwájú wà ní ibi iṣẹ́ wa. Òhuǹ kàn àkọ́kọ́ nìyẹn ohun ló máa kọko fún mi ní ìtara atí ṣe iṣẹ́ torí pé mo máa wò pé tí ibi iṣẹ́ wa bá tẹ̀síwájú, èmi náà tẹ̀síwájú náà ni. Ìkéji ni pé tí mo bá rí pé bóyá iṣẹ́ tó yẹ ká tètè ṣe tó yẹ ká tètè parí ni, mo máa ní ìtara sí náà torí mo máa n wò pé tí a bá tètè parí rẹ, a lè tètè bẹ̀rẹ̀ ǹnkan mi tó yẹ ká máa ṣe, a lè tètè bẹ̀rẹ̀, a lè tètè yanjú iyen náà kí ilé iṣẹ́ wa kó máa tẹ̀síwájú síi.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ma ṣe ìpàdé lórí fóònù. Ó rí, ó máa ń jẹ́ kí ayé rọrùn sí fún mi ni. Torí ẹ ni mo ṣe fẹ́ràn ìpàdé lórí fóònù torí kò ní ṣẹ̀ṣẹ̀ jẹ́ pé mo ṣe ń gbé mọ́tò lọ sí ibi iṣẹ́ lọ máa ṣe ìpàdé. Ǹkan máa jókòó sínú ilé, màá má ṣe ìpàdé lórí fóònù. O dè máa ń jẹ́ kí ó máa jẹ́ kí gbogbo ǹkan rọrùn fún mi torí ẹ mi ṣe fẹ́ràn ìpàdé lórí fóònù.

Ṣé ó rọrùn fún ọ láti dáríji àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn torí èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi ò mọ bó ṣe ń gbé ènìyàn sínú. Bẹ́ẹ̀ni, mi ò mọ bó ṣe ń gbé àwọn ènìyàn sínú. Torí ẹ ni ó ṣe rọmilorun láti máa dáríji àwọn ènìyàn torí pé a mọ ibi tí èèyàn tún ti lè pàdé. Torí ẹni, mo n ṣe máa ń dáríji àwọn ènìyàn tó bá ti ṣẹ́'mi. Bí a ti ń dáríji Ọlọ́run, a n ṣe Ọlọ́run gan o n daríji wa. Ni ìdí eyii, mo ṣe máa ń dáríji àwọn tó bá ṣẹ́'mi.

Ṣé o mọ̀ bí a tiń tún àwọn nkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nkan ṣe dáadáa torí pé, torí pé èmi jẹ́ ẹnìkan tó ti, tó ní ìmọ̀ ní àwọn nkan tó pọ̀. Nítorí idi eyii, mo máa ba ṣe tún àwọn nkan ṣe, àwọn nkan lóríṣiríṣi, bí- ọ̀pọ̀ lóríṣiríṣi tí mo lè tún ṣe.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọsàn rẹ gbà? Ìsinmi oúnjẹ ọsàn mi gbà, ya ìgbà méjì mo ma ń jẹ ìsinmi oúnjẹ ọsàn, ago méjì ni mo ma ń jẹ, ni mo ma ń se ìsinmi ni ibisẹ́ tí máa de lọ jẹ oúnjẹ ọsàn.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ó ti ṣe díẹ̀ tí mo kẹ́yìn lọ sínú rárá èní ni mo lọ sí'lé oúnjẹ kẹ́yìn torí pé tí mo bá ti wà níbí iṣẹ́, ìgbà mìíràn tí mi kì í gbé oúnjẹ lọ ibiṣẹ́, mo máa ń lọ sí'lé oúnjẹ lọ ra oúnjẹ tí màá jẹ ní ọ̀sán àmọ́ tí máa ń gbé oúnjẹ lọ ibiṣẹ́ mi ò ní lọ sí ilé oúnjẹ lọ ra oúnjẹ àmọ́ èyí ní yàtọ̀ sí èní ṣá ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ilé oúnjẹ lọ ra oúnjẹ.

Ṣé, ṣe o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa kọrin. Mo de fẹ́ràn àwọn olórin kankan. Mọ́ kí í ṣe gbogbo ìgbà ni mo fẹ́ràn láti máa kọrin, torí, torí pé mo fẹ́ràn láti máa kọrin náà amọ́. Kii ṣe gbogbo ìgbà ni mo fẹ́ràn láti máa kọrin torí pé orin kíkọ kì í ṣe nǹkan tí mo lè ṣe dáadáa dáadáa ló títí bẹ́yen. Idi eyí díè ni mi ò ṣe díidí fẹ́ràn áti máa kọrin lọ́ títí bẹ́yen.

Báwo ni o ṣe máà ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Mo máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ní oríṣìíríṣìí ọ̀nà. Alákọ̀ọ́kọ́ ni pé tí iṣẹ́ yẹn bá pọ̀jù, boya idojukọ yẹn to bá pọ̀jù, to ba jẹ wipe ò pọ̀jù agbára mi lọ, mo lè lọ gbé bá àwọn tí ó ní ìmọ̀ jù mí lọ ní iṣẹ́ yẹn. Lọ gbé bá wọn, màá béèrè lọ wọ́n pé báwo ni wọ́n ṣe ń ṣe, kí wọ́n tọ́ mi sọ́nà. Tí wọ́n bá ti kọ́ mi, ohun ná màá wa lọ jókòó tí, máa wa tún ṣẹ fúnra mi.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbàtí o bá sùn? Bẹ́ẹ̀ni mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbàtí mo bá fẹ́ sùn torí wípé mi ò fẹ́ jẹ́ kí otùtú máa pa mí jù. Nítorí ìdí èyí ni mo ṣe máa ń fi aṣọ ìbora bo ara mi nígbàtí mo bá fẹ́ sùn.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Oríṣìíríṣìí ẹ̀bùn ni mo fẹ́ràn fún àwọn ènìyàn torí mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn tí wọ́n bá n ṣe nǹkan gidi bí ọjọ́ ìbí, bí nǹkan ayọ̀, bí nǹkan rere, wọ́n máa ń sa àwọn nǹkan bẹ́yẹn. Mo fẹ́ràn láti máa fún yàn ní ẹ̀bùn, fún ìdí èyí ẹ̀bùn pọ̀, ẹ̀bùn po oríṣìíríṣìí tí mo le fún wọn àmọ́ ó máa dá lóri ǹkan tó bá n ṣe ní ọjọ́ yẹn.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù, ọ̀hun ni ohun ni ọ̀nì ohun mímu mílìkì. Ọ̀nì mo fẹ́ràn jù torí mo fẹ́ràn kí máa mú omi náà torí ó jẹ́ nǹkan tó máa ń mú kí ọfun má gbe mi mọ́. Amọ nǹkan tó bá ní mílìkì ni torí ó máa ń fún mi ní okun àtàgbàra àti ṣe àwọn nǹkan mi tó yẹ kí màá ṣe.

Íru orin wọ ni o fẹ́ràn gbọ́? Àwọn orin tí mo fẹ́ràn àti máa gbọ́ oun ni àwọn orin tó máa ń jẹ́ kí i kí ma jó, àwọn orin tó máa ń jẹ́ kí inú mi máa dùn, àwọn orin tó dè máa jẹ́ kí ara mi máa yá gágá. Íru àwọn orin tí mo fẹ́ràn àti máa gbọ́ jù òun niyẹn.

Ṣé o ti ṣìnà rí? Bẹ́ẹ̀ni mo ti ṣìnà ní àìmọye ìgbà, àmọ́ gbogbo ìgbà tí mo bá ṣìnà yẹn, á jẹ́ ìgbà to jẹ́ pé bóyá mi ò tètè béèrè ọ̀nà ibi tí mò ń lọ sí torí ẹ ni mo ṣe máa ń ṣìnà ní ìgbà mìíràn. Àmọ́ tó bá jẹ pé mo béèrè ọ̀nà níbi tí mò ń lọ ni mi ò ki n ṣìnà, àmọ́ mo ti ṣìnà dáadáa ní àìmọye ìgbà.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Àkọ́kọ́ ná, orúkọ mi ni Ayọ̀mídé. Bẹ́ẹ̀ ni mi ò de mọ ìtumọ̀ orúkọ mi. Òrí ìtumọ̀ orúkọ mi jẹ́ pé Ayọ̀. Ayọ̀ jẹ́ pé inú èèyàn ń dùn. Mídé jẹ́ pé kí ǹkan dé, kí ǹkan wá láti ibìkan. Fún ìdí èyí, ìtumọ̀ orúkọ mi ni wípé kí inú èèyàn máa dùn, kó dé kí ayọ̀ èèyàn kó dé, kí inú won okun fún ayọ̀. Ǹkan tán gbè ni orúkọ mi, ìtumọ̀ orúkọ mi ni Ayọ̀mídé.